E ṣeun púpọ̀ fún ìbéèrè tí ẹ béèrè nípa ṣé o máa ń di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú oko. Ọ bẹ́ẹ̀ ni mo fẹ́ràn kí ń máa di ọjà àbọ̀. Nítorí, eh, lákọ̀kọ́ náà àwọn òyìnbó ń pè ọjà àbọ̀ ní seat belt. So mo fẹ́ràn kí ń máa dé, nítorí mo fi ń dáàbò bo ara mi ni. Olúwa re ò gbàdura pé kí ẹ̀yin ní, eh, ìjàmbá ọkọ̀, ṣùgbọ́n nítorí eyan o mọ̀ ǹkan tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú, eyan ko í fi ń dáàbò bo ara èèyàn ni.

Ìbéèrè tí ẹ béèrè nípa ṣé mo fẹ́ràn, ṣé mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Uh, ẹ mọ̀ pé ohun tí, ehn, oníkúlù kò fẹ́ràn láti mọ̀ ṣe ní àárọ̀ àárọ̀ kó tó di pé a máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nítorí ó máa, ó máa fin yàn lọ́kàn balẹ̀. Ehn, ó máa jẹ́ ká lè rà yàn balẹ̀ kó tó di pé à máa bẹ̀rẹ̀ iṣẹ́. O jẹ́ ohun tó dára uhn, ó dè ní àwọn èròjà ọhun tó ń dára tó ń ṣaralóore. Nítorí náà, mo fẹ́ràn láti máa mu coffee ní ibi iṣẹ́ ní àárọ̀ àárọ̀, èmi àtàwọn, ehn, ẹni tí a jẹ́ ó ń ṣiṣẹ́ pọ̀.

Lákòókò náà ẹ̀seun fún bèrè pàtàkì tẹ bèrè nípa ṣé o máa ń mu àwọn èrò ìlera, èyí tí àwọn òyìnbó ń pè ní medical supplement. Èmi, à, èmi ò mú o, mi ò mú. Mo dúpẹ́ lọ, mo dúró ká ń pé, mo dúró di gbí Ọlọ́run, Ọlọ́run pàlẹ́ yín mi. Kù, mi e ṣe ẹni tó máa ń ṣèkìlọ̀ títí báyẹn pé kíni tí ẹ bá kí ń ṣe, màléríà ẹ̀kọ̀ọ̀kan torí tí ẹ̀fọn bá fẹ́ jẹ yan. Ni ibi tí à ń gbé, mi kò jó màléríà náà lọ. Adúpẹ́ lọwo Ọlọ́run fi lè, mi e mú àwọn èrò ìlera o. But Ó ní awon elomi tó máa ń mu àwọn nǹkan tó jọmọ́, a lè àwọn a mọ̀ bí àwọn ìlera ilé ìyàn sa o, a mọ̀. Wa ṣà mọ̀ pé ilé ìyàn máa ń, ó ní ìdí tí wọn mú.

Ah, ẹ ṣé fún ìbéèrè tébèèrè nípa ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Eh, mí ní òní mi jẹ̀kọ́kọ́ dùn aláàkọ́kọ́ ni tí mo ṣẹ̀ rí ìbéèrè yẹn torí mo fẹ́ràn ẹni tó fẹ́ràn àti mo jẹun púpọ̀ ni mí mo fẹ́ràn fi máa jẹun gan an. Àwọn gbogbo ìbéèrè ìbálòjọ́ ọmọ oúnjẹ báyìí níṣe ló máa ń mú mí dùn. Tọ̀ya ya tọ̀ya ya ni mò fi máa ń dáhùn rẹ̀. Eh, ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ó pé oríṣiríṣi, mo kò lè dárúkọ díẹ̀ nínú rẹ̀ nínú àwọn èyí tí ń bá ṣàránnì tí, mo máa dákọ fún ẹ. Mo fẹ́ràn ẹ̀fọ́ tètè, ẹ̀fọ́ ebòlò, àh, ẹ̀fọ́ kí ló tí kù, ẹ̀fọ́ yanrin, ẹ̀fọ́ ṣọkọ, wọ́n pọ̀ báyẹn sá, eh, ju bẹ́ẹ̀ lọ.

Àwọn ẹṣẹ lákọ̀ọ̀kan náà fún ìbéèrè tẹ ìbéèrè nípa ṣé mo ń gbé àpò ẹ̀yìn. Nítorí irú etí mò ń ṣe, mo fẹ́ràn kí máa gbé àpò ẹ̀yìn. Nítorí mí ò ṣáàlẹ́ máa fi gbogbo kí máa fi ọ̀wọ́ mi méjèèjì máa kó ẹrú ki. Niṣe náà wọ́n máa máa ro mí tí bá fi ṣe irú ǹkan báyìí. Àpò ẹ̀yìn ni yóò máa, ó máa jẹ́ kí ó rọrùn láti kó ohun tó pọ̀ nítorí ààyè tó wà nínú ẹ̀, òun ni sọ, mo máa ń gbé àpò ẹ̀yìn.

Ẹ ṣe fún ìbéèrè tẹ ìbéèrè yìí, àti ìgbà tí mo ti sàrò yé wípé àwọn ìbéèrè tẹ ǹ ìbéèrè kò mọ̀ gbọn dani mo ti rí pé àwọn ìbéèrè tẹ ìbéèrè láì tẹ ẹ̀ kan ó ti mọ̀ gbọ́dọ̀ ni. Ìbéèrè tẹ ìbéèrè yìí mo féràn sí ìbéèrè yẹn, ẹ ní wípé kí ènìyàn máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Ah, ohun tí màá ń wá, mo mọ̀ pé ohun tí ẹni olúkúlùkù tó ń wá nínú òṣìṣẹ́ tuntun ni, ǹkan náà náà là ń wá, ẹni tó jẹ́ olóòtọ́ tó ń ṣiṣẹ́ takuntakun, tó jẹ́ èèyàn gidi torí rẹ̀ dé pé òun ni mo ǹ wá. Mi ò lè rí ẹni tí orí rẹ ò pé kí wàá ní wípé à mo fẹ́ gbà ṣiṣẹ́, òun ni. Ẹni tó ń ṣe iṣẹ́ takuntakun tó kójú òṣùwọ̀n fún iṣẹ́ tí wọn fẹ́ fi fún, tí wọn fẹ́ gbà fún, òun ni.

Há! È, ò, ẹ ṣe fún ìbéèrè yìí lákòókò nà tẹ́ẹ̀ bẹ̀rẹ̀, ẹ ní ṣé o máa ń sùn ní ọ̀sán? Ehn, èmi o, mo máa ń bẹ́ẹ̀ ni kí n, mo máa ń sùn ní ọ̀sán, but kì í ṣe gbogbo ìgbà. Ohun, ó, ó, ó pè pẹ̀lú bó tí ó bá ṣe reach like, Igba mii, mo lè tíì ṣe, ṣe ǹkan tó jẹ́pe o gba ókun gba lóhùn tó ẹ́ gbó máa ti rẹ́rẹ́ báyẹn. Tí n bá ti ṣe ǹkan tó gbà mí lákòókò tó dẹ́ rẹ̀mi, tí mo dẹ wàá dele, kí ẹ tí mo jẹun, tí mo, tí mo, tí mo farabalẹ̀ lálá, òórùn máa ń wá, ò. Bá bẹ́ pé ohun tí mò ń ṣe láàtàn-àárọ̀ kì í ṣe ǹkan tó ń gbà mí lákòókò àbí kì í ṣe ohun tó ń jẹ́ kí ó rẹ́ mi báyẹn, kì í ṣe ǹkan tó jẹ́ ó rẹ́ mi lẹ́ẹ̀, kò ní sùn ọ̀sán. So, kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń sùn ọ̀sán. Ẹ̀kọ̀ kan náà ni.

Ẹ ṣé fún ìbéèrè tí ẹ béèrè yìí. Nípa ṣé o ní àìsàn ìkórira oúnjẹ kan. Èmi, àwọn òyìnbó ń pè é ní allergy. Are you allergic to something? Are you allergic to this food? Mi ò, mi ò, mi ò ṣe ẹni tó kórira oúnjẹ lọ titi. Àwọn oúnjẹ tí mò ń jẹ láti kékeré, gbogbo ẹnì wọ́n fẹ́ràn si. Mi ò wa mọ̀ bóyá tó bá le já tí mo bá ti, padà jẹ oúnjẹ mìíràn. Bóyá wọn máa kórira rẹ. Mi ò tíì mọ ilé yìí. Ṣùgbọ́n gbogbo oúnjẹ tí mò tí ń jẹ láti eyin wa láti kékeré mi àti ìgbà ewé mi ni mò fẹ́ràn si. Mi ò kórira oúnjẹ kankan titi di isiniyi. Mi ò wa mọ̀ bóyá lọ́jọ́ iwájú o. Gbogbo oúnjẹ, lásìkò tá ṣi ń sọ̀rọ̀ lọ́wọ́ lówo bàáyì, gbogbo oúnjẹ tí wọ́n bá gbé wá, wọ̀mú ni. Jíjẹ ni.

Ẹ ṣe púpọ̀ fún ibeere te beere nipa. Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Tí èmi ṣe wà, kò sí ibi tí èmi ò ti lè ṣe iṣẹ́ ní tó bá ṣà ti máa yọ owó ohun kò sí ibi tí mi ò lè ti lè ṣe iṣẹ́. Kò bá jẹ́ nínú ilé ni, kò bá jẹ́ ní ìta gbangba ni, ibi, ibi yíòwu tó bá filewu ko jẹ́ tówo bá ṣà ti máa yọ, máa ṣiṣẹ́ níbẹ̀. Ooh, mo lè ṣiṣẹ́ ní ìta gbangba, mo lè ṣiṣẹ́ nínú ilé.

Ẹ ṣe púpọ̀ fún ìbẹ̀rè tẹ ìbẹ̀rè yìí. Nípa báwo ni ọṣẹ máa ń tọ́jú èékánná rẹ. Èmi kí n ṣe obìnrin, ọkùnrin ni mí, mí è ṣe púpọ̀ tó bá ti dọ̀rọ̀ pé kí n máa tọ́jú èékánná mi. Eyi tí mo mọ̀ pé àwọn máa ń ṣe náà ni kí n máa gé èékánná tó bá ti di lẹ́yìn ọṣẹ méjì sí mẹ́ta, màá rí èékánná mi. Ọ̀hun ni, mí è ṣe púpọ̀ nítorí pé mí è ṣe obìnrin. Àwọn obìnrin ni mo mọ̀ pé wọ́n máa ń ṣe púpọ̀. Tó bá ti dọ̀rọ̀, ẹn, kí ni o máa ń ṣe nípa èékánná? Kí ni o ń ṣe nípa ojú? Kí ni o ń ṣe? Àwọn obìnrin ni wọ́n ni gbogbo ilé yìí. Kì í ṣe èmi ọkùnrin.

Ẹ̀ṣẹ́ púpọ̀ fún ìbèrí ìtẹ̀bẹ̀rí nípa ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà. Ẹ, ó pé pẹ̀lú ìtọ́jú tí èmi ṣe wáyé. Yii Ọlọ́run li n sọ̀yàn ẹ̀yàn láti kékeré. Ìyàn mọ́ru oúnjẹ tí ẹyan ti tie tiń jẹ gan. Ọlọ́run lo n sọ̀yàn láti kékeré. Anyway, kò bá jẹ́ òpópónà ni, kò bá jẹ́ ibi tí àwọn ebò ń pè ní restaurant ni, mo lè jẹun níbẹ̀. Tí mbá sha ti pé ẹ̀jẹ̀ Jésù ya sí mi mimo bayii, ji jẹ ni, kò ní sí ewu. Tó jẹun náà bá dé dùn tó dùn, a máa padà lọ bẹ. Mo fẹ́ràn àti mo jẹun ní òpópónà.

A, ẹ ṣé púpọ̀ fún ìbèrí tẹ̀bẹ̀rí nípa àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe. E, e, mo mọ̀ pé e, ẹran gbogbo ọmọ Yorùbá ní, tí ẹ̀ n rá le ní pé kí wọ́n wo ìtàn wọn, kó máa ní àṣà tí gbogbo ọmọ Yorùbá ní ẹbí wọn tó máa ń ṣe. Èmi ò mọ àṣà wo la ń ṣe ní ẹbí títè mi o, nítorí e, àwọn òbí mi, e, àti kékeré wọn báyìí ni wọ́n ti fa irun fún Jésù. Kò sí ohun tó jọ wọ́n pé à ń ṣe àṣà kankan a ti ṣe ní ẹbí wa. Ibí tí à ń lò ojú ilé ìjọsìn lọ láti lọ yàn Ọlọ́run, láti sìn Ọlọ́run. Rárùn, kò sí ohun tó jọ wọ́n pé à ń ṣe àṣà kankan. Mo mọ̀ pé àwọn mi máa ń gbé ogún, wọ́n máa ń ṣe ẹran, wọ́n máa ń ṣe ẹyin, àwọn mi ò ṣe ifá. Tọ́, èmi ò, kò sí ohun tó jọ wọ́n bẹ́ẹ̀ títun à. Nítorí kín ni àwọn òbí mi ti fa ayewonfún Jésù. Ìlànà ìyàn náà ni ó dẹ̀ fi là ọmọ lọ́wọ́. Rárùn, ẹ ṣé.

Ah! Ẹṣẹun púpọ̀ fún ìbéèrè tẹ̀ bí yìí nípa oṣù wo ni a bí mi. E, gbogbo àwọn bẹ́ẹ̀ tọ́ a pé jọmọ ẹ, ọmọ ọdún mélòó ni ẹ́ oṣù wo la bí ẹ́, e, kí ni óunjẹ́ tó fẹ́ràn sí jùlọ gbogbo àwọn róbèèrè yẹn ṣá, àwọn bẹ́ẹ̀ tọ́ máa ń múnú mi dùn lọ́pọ̀lọpọ̀ ni. E, kí n padà sí láti padà sí ìbéèrè tẹ̀ bí yìí nípa oṣù wo ni a bí ọ. A bí mi ní oṣù mọ́kànlá èjìta ọdún mẹ́rin gbọ̀ǹgbọ̀ǹ ní Nùfẹ́mbà, oṣù kọ́kànlá ọrùn ni a bí mi.

Ẹ ṣé fún ìbéèrè tí ẹ béèrè yìí nípa ṣé WiFi rẹ yára tó, tofí jẹ́ pé tí ẹ̀ ń gbìyànjú àti béèrè ni, WiFi orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni, ẹ ó yára, ó depend lórí, ó dá lé fóònù ẹlo mìíràn tí ń bá fi le connect mọ̀, ó yára, ó jẹ́ ohun tó yára ó yára. Gbogbo ohun tí ó bá le jẹ mọ́ WiFi náà ló máa ń yára.

Ẹ ṣeé, púpọ̀ fún ìberre tí ẹ bèèrè yìí. Ṣé ò ń wo gíláàsì? Mo máa ń wo gílaa-- a, oníkulùku ló máa ń wo gíláàsì. Hmm, e, mó nígbàgbọ́ pé oníkulùku ló ń wo. Níkete tí ẹ, oníkulùku bá ṣe le, ẹ, fẹ́ jáde ní àárọ̀ tó o ti wẹ, tó o ti jẹun, tó o ti múra. E, oníkulùku ló máa ń wo gíláàsì láti wo bóyá wọ́n dùn un wò ó láti, ẹ mo, bi ó tie jẹ́ pé àwọn awa o kì n á ìwo gíláàsì ni púpọ̀. Àwọn obìnrin náà ni wọ́n fẹ́ràn láti mọ̀ ọwọ́ ju. Ní ìṣẹ́jú márùn-ún márùn-ún báyìí náà ni wọ́n máa ń wò ó.

Ìṣòwò. Ẹ ṣe púpọ̀ fún ìbéèrè tẹ béèrè yìí. Nípa báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? A, mi ò mọ ohun tí mo lè sọ fún ẹ lórí ìbéèrè tẹ béèrè yìí. Ṣùgbọ́n mo lè ní pé ìwà ìṣòwò mi, ìwà ìṣòwò mi ó dára púpọ̀. Mi ò ṣe ohun tó jagbára mi lọ. Mo dé máa ṣe ohun tó máa múnú àwọn oníbàárà mi kó dùn ní gbogbo ìgbà.

À, ẹkọ pọ̀. Fún ìbéèrè tí ẹ béèrè nípa, hmm, nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ. Eh, pẹ̀lú ìgbàgbọ́ mi ò tíì ní ọkọ̀ ní ìsìn yìí, ṣùgbọ́n pẹ̀lú ìgbàgbọ́ Ọlọ́run ó ṣe. Eh, nítorí náà ẹ jẹ́ ń dáhùn bí ẹni tó ti ní ọkọ̀. Eh, ọkọ̀ mi, fífo ọkọ̀ mi mo máa ń ṣe ní, màá mọṣẹ́ bí i ee meji. Kée si sí nnkan tọjẹ pé emi fún ara mi, màá maa ṣẹ́ ni, màá máa gbé e lọ ibi Car wash ni, eh, ibi tí wọ́n ti máa ń fọ ọkọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Eh, àbí kí n wá ẹni tó lè bá mi fọ ṣa, ti máa dẹ̀ fún un ní change díẹ̀, wípe oṣe o bá mi fọ ọkọ̀ mi. Eh, ṣùgbọ́n emejip màá máa jẹ́ kó jẹ́ láti máa fọ ọkọ̀ mi ní ọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀.

Ẹ ṣé púpọ̀ fún ìbéèrè tẹ bẹ̀rẹ̀ èrè. Ìbéèrè ọlọ́gbọ́n ni, ẹ bẹ̀rẹ̀ nípa ṣé mò máa ń pàdé àfojúsùn títà mi. Ẹ̀ Ò pé pẹ̀lú tí ọjà bá ṣe le tà sí, tí àwọn oníbàárà bá fi pọ̀, túmọ̀ pé wọ́n pọ̀ dáadáa, mò máa ń bá mò máa ń pàdé àfojúsùn títà mi. Òòrùn ni, ṣùgbọ́n, ò ní àwọn oṣù mí dẹ̀ pé ọjà àwọn oníbàárà wọ́n ì fi bẹ́ẹ̀ pọ̀ lọ títí báyìí. Ṣùgbọ́n tón bá ṣhà ti pọ̀ sá, oṣù tó rá ṣẹ́ pé àwọn oníbàárà pọ̀, ó di dandan kí n pàdé àfojúsùn títà mi.

Ẹ ṣé púpọ̀ fún ìgbérú tẹ́ẹ béèrè nípa báwo ni o ṣe máa ṣètò àwọn iṣẹ́ àkànṣe. Èmi i ṣe ohun púpọ̀ náà, gbà tó jẹ́ pé iṣẹ́ tí mò ń kàn ṣe ètò ẹ kú wá látọ̀kan mi láti ṣe ni. Mi ò ṣe púpọ̀, kí n ṣe ohun tí mò ní ìdáhùn ṣe, kí n ṣe ohun tí mò nílò láti ṣe lọ. Àwọn ni, mi ò fi bẹ́ẹ̀ dààmú ara mi lórí gbogbo iṣẹ́ tó bá yẹ pé ó wù mí lọ́kàn láti ṣe. Kí n tẹ́ ẹ pè ní àkànṣe yẹn, mi ò ní ara mi lára lọ bá yẹn tí púpọ̀ lọ títí máa ṣe ohun tí mò nílò láti ṣe. Kò jù báyen lọ.

Ẹ ṣé púpọ̀ fún ibèèr rẹ tí ẹ beerẹ̀ yìí nípa ìgbà mélòó ni mo máa ń fọwọ́ mi lójoojúmọ́. Mí fọ́wọ́ púpọ̀ báyẹn lọ títí ó pè pẹ̀lú, ǹkan wo ni mo fẹ́ ṣe lọ́. Tí mba fẹ́ ṣe ǹkan bí mo fẹ́ jẹun, mò máa ń fọwọ́ mi. Tí mba fi le ṣe iṣẹ́ kan nínú ilé tó mú ọ̀rọ̀ mi kò dọ̀tí, mò máa ń fọwọ́ mi. Tí mba tun fẹ́ ṣe ǹkan mi báyẹn ṣá, mo ò lè dákọ pàtó. Mò, mò kàn le sọ fún un pé "ẹ́hẹ́n" tí mo bá, tí mo bá fẹ́ ṣe ga àbí wọ tìtìṣí, tí mo bá fẹ́ ṣe, tí mo bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀, láìpẹ́ bí mo bá ṣe ìgbọ̀nsẹ̀ tán, mò máa ń fọwọ́ mi nù. Mi ò lè sọ ní pàtó ẹ̀mẹlòó ni mò máa ń fọ́. Mo kàn le sọ fún un pé tọ́ ẹ̀ẹ̀mejì, òun ni, òun ló kéré jù lọ tí mo máa ń fọwọ́ ẹ̀ẹ̀mejì lójúmọ́

Ẹ ṣé púpọ̀ fún bèrè tí ẹ bèrè yìí nípa, ṣe o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Ẹ̀, àwọn Yorùbá pé, "A bèrè ọ̀nà kì í ṣìnà." Ẹni tí ò bá fẹ́ràn, tí ò bá fẹ́ràn láti máa bèrè ọ̀nà, ó máa sọnù ni, ní dandan ó máa sọnù, nítorí ọ̀nà tó ọ ṣẹ̀ mọ̀ tẹ́lẹ̀, ó pé pẹ̀lú kí o bèrè. Tó bá fẹ́ mọ ibi tó ń lọ, tó bá bèrè ó máa sọnù. Gbogbo ènìyàn ló ń má ń bèrè ọ̀nà. Kí ẹ̀yàn bá tí mọ ọ̀nà, èèyàn máa ń bèrè ni. Oòrùn mo má ń bèrè ọ̀nà dáadáa. Ó dàkọ̀ bá jẹ́ inú àdúgbò ni, àdúgbò tí ẹgbẹ́ mi ti pẹ́ níbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, a mọ ti lóbí ọdún kan níbẹ̀, tó bá lé níbi kan tí mi ò mọ̀ pa tó báyìí, ẹni tí bá fi le rí ènìyàn tí máa ń rí ní tòsí, máa ní ẹ jọ̀ọ́, ṣé ẹ mọ ibi báyìí? Ṣé ẹ mọ ibi báyìí? Ṣé ẹ lè júwé?

Ẹ ṣé púpọ̀ fún ìbéèrè tè, ìbéèrè nípa ṣé o féràn wà lóru. Ehn, èmi ẹ mọ̀ oró jẹ́ àsìkò tó ẹkẹ olúkúlùkù kó máa ra, kó máa rẹjú lọ́wọ́ kí everybody máa sùn. Hmm, bọ̀ tí má fi lè ní ohun pàtàkì kan tí ó fẹ́ ṣe, bí à mọ ní àdé, ehn àdéwù, wọ́sẹ gan, ìdánwò, tí má fi lè ní ìdánwò ni ẹ má bínu fún mi, ehn aṣiṣe alákọ̀kọ̀ yẹn. Tí má fi lè ní ehn ìdánwò tí mo fẹ́ ṣe ní kegi, ènìyàn máa ń jí ní bí à mi ní òru. Kíni pé mo féràn láti má wà ní òru, ṣùgbọ́n tí má fi lè ní nǹkan pàtàkì tí mo fẹ́ ṣe tó nílò pé kí n wà ní òru, mo máa ní lóru kí ì ṣe ohun tí mo bá fẹ́ ṣe. Ẹ ṣé púpọ̀

Ẹ̀ṣẹ́ púpọ̀ fún ìbẹ̀rẹ̀ tẹ̀bẹ̀rẹ̀ yìí nípa báwo ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ ẹ. Ó pẹ́ pẹ̀lú tí wọ́n bá fi mí jẹ́ olùdarí níbi iṣẹ́ mi. Tí wọ́n bá fi mí jẹ́ olùdarí, mo máa darí dáadáa, èmi gan-an mi ò tí mọ̀ pé bí mo ṣe máa darí. Ṣùgbọ́n, tí wọ́n bá fi mí jẹ́ olùdarí, ohun tí mo sà mọ̀ lọ́kàn ni pé bí tí bá fi ní pé kí àwọn òṣìṣẹ́ mi lọ, wọ́n gbọ́dọ̀ lọ bí bẹ́ẹ̀ bá kọ́, wọ́n máa ka abukú. Ẹ ṣé?

Nítorí pé ìyẹn ṣẹ́ púpọ̀ fún ìbẹ̀rù tí ẹbí rẹ̀ nípa báwo ni, ẹ́, báwo ni mọ ṣẹ́ máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ́ Tẹ bá firan tí dáadáa lẹ́ẹ̀kan, mo ti wí pé ẹni jẹ́jẹ́ ni mi, mi ò fẹ́ràn wàhálà púpọ̀. Mi ò fẹ́ràn kí wọ́n máa ṣe ẹ̀yin tí wọ́n bá gbé fún mi kan, mo máa ń fẹ́ràn láti dòdò rí, fi mind mi síi, láti fi ọkàn mi síi. Mi ò fẹ́ràn kíí, kíi máa kẹnu bọ̀ ọlọ́rọ̀, kí máa, mọ̀ pé máa dáṣẹ ni. Irú èèyàn báyẹn tó máa ń, tó máa ń, tó máa ń, tó máa ń, tó máa ń, tó jẹ́ èèyàn onísùúrù tí ò fẹ́ wàhálà tí ò ṣe kìní, ó yẹ kí ẹ̀yin gan fúnra, ẹ ti mọ̀ pé ìbáṣepọ̀ ìfẹ́ láàárín àwọn èèyàn kò ṣe pé ìbáṣepọ̀ burúkú ni. Ẹni gidi ọ̀dọ̀ kò sí bóótọ́ tí lè tẹ àwọn èèyàn lọ́rùn tó. Ẹlòmíì ó sì máa fojú burúkú wò pé, ẹ́, òun nìkan ló rò pé ó dá pẹ̀lú tó ṣe ń ṣe níbi iṣẹ́. So ìbáṣepọ̀ èèyàn pẹ̀lú àwọn ní, ẹ́, àwọn alábàáṣiṣẹ́ pọ́n, ẹ kò lè tẹ́ mọ́ránbáyẹn lọ títí, kò lè dán mọ́ránbáyẹn lọ títí. Ẹ̀n kan tí wọ́n kàn le sọ náà ni pé ẹni jẹ́jẹ́ ẹni mi, mo mọ̀ dé ẹ̀yin gbìyànjú àgbàrá mi pé kí ìbáṣepọ̀ wa kó jẹ́ èyí tó dára.

Ẹ ṣeun fún ìbẹ̀rè tẹ bẹ̀rè yìí nípa ṣé o máa ń bí àti ń wẹ̀? Ṣé o mọ bí àti ń wẹ̀? Ẹ̀, mo f- a, Olú f- àwọn ìbẹ́rẹ̀ yín ó jẹ́ ohun tó máa ń pa mí lẹ́rìn-ín gan lọ́pọ̀lọ́pọ̀. Ṣé t'ádúru mi ṣé tó yí n wà á ní pé è, mi ò mọ bóótú, ẹ́, burú gbogbo èèyàn? Ká yọ àwọn ọmọ kéékèèké kúrò n bẹ àwọn ọmọ ìkókó, tí wón ṣẹ̀ bí. Ẹ̀, àwọn ẹlẹ́ni ni wọ́n lè tí mo bóótú wọn ṣé ń wẹ̀ dáadáa, àwọn ọ̀nà máa ń wẹ̀. Ṣùgbọ́n, a, àgbàlagbà bí ìṣe pé ènìyàn dá àgbà jù náà lọ, ṣùgbọ́n, à, bọ̀ ẹ̀yin ṣọ ọmọdé mọ̀, àgbàlagbà bíi tẹ̀yàn yìí, eyan gbudọ mọ bóótú èèyàn ṣé ń wẹ̀. Mo mọ bóótú mo ṣe ń wẹ̀, mo máa ń wẹ̀. Ẹ̀yin gan fún ra yín tẹ n bẹ́rẹ̀. Àbí ṣé ẹ̀yin náà ò mọ bóótú wọn ṣé ń wẹ̀ ni? Ẹ máa ń gbá.

Ẹ ṣé púpọ̀ fún ìbéèrè tẹ ìbéèrè ni pa. Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? É, bẹ́ẹ̀ ni mo máa ń lò. Gbogbo ẹni tó ní Android, bẹ́ẹ̀ tí àwọn òyìnbó ń pè é, ní òyìnbó ni mo fi pè é fún yín yen. Àwọn Yorùbá dẹ̀ ń pè é ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀. É, gbogbo ẹni tó ń lò ó, ló ń lo, é, ero ìrànwọ́ ohùn láti fi gbà yemi. Mo máa ń lò ó huuu mostly, mo máa ń lò ó gbogbo ígbà fún research. Mo máa ń fi ń ṣe research ni. Ó n máa wá ǹkan, àwọn ǹkan ìjìnlẹ̀. Ẹ̀ṣé.

Ẹ̀ṣọ́ púpọ̀ fún íbeeré tẹ́bèèré yìí nipá bàwo ni bátìrì fóònù mi ṣé máa ń dúró. Tẹ́ ẹ bá ń gbọ́, ẹni táwon òyìnbó máa n pè ní cornerstone, òun ni bátìrì mi. Kì í tètè já, ó máa ń tètè kún loóko rẹ̀, òun máa ń pẹ́. Kì í ṣe pé ó máa ń pẹ́ lọ títí ó bí ancient of days, ṣùgbọ́n ó máa ń pẹ́, ó máa ń pẹ̀ ṣa. Ká ní bí wákàtí, àǹ, tí n bá ní gbogbo wákàtí mélòó ni ó ṣe máa ń dúró sí i, ó yẹ kó tó bí wákàtí méje sí mẹ́jọ. Hmm, òun ni. Tó ṣe máa ń dúró sí níyen, ó dára púpọ̀. Bátìrì fóònù mi dára. Mo rántí bátìrì fóònù kan tí mo ń lò nígbà yẹn to je pé fóònù ti ẹ ti di bí kọ̀ǹpútà ni. Tí bá ṣe le yo charger ǹ díẹ̀ báyìí ló ṣe máa kú. But kámẹ́nu kurò ń bẹ̀ ṣa, ẹyí tí mo ń lò nísìí bátìrì òun o dára.